Báwo ni o ṣe máà ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? A! Mo ṣe máà ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ ọ̀nà yẹ́pọ̀. Nígbà mi mo kàn ṣẹ̀ máà dá jókòó, mo kan ṣẹ̀ maa máà wò nítorí mi fẹ́ bínú. Àwọn igbà mi dẹ́ ṣi wá tó jẹ́ pé mo máà nílò láti sọ̀rọ̀ kí n ṣàlàyé bí nǹkan yẹn ṣe jẹ́. Kọ́ máà lọ máà di àríyànjiyàn ṣùgbọ́n kò easy, kò easy rárá láti máà kojú àwọn ìṣòro but ní majority of the time. Ní gbogbo ìgbà mo kàn ṣẹ̀ máà dákẹ́ ni, màá rò dáadáa kí n tó fèsì nítorí ìyàn gbodo máà fèsì nígbà tó bà ń bínú. Ǹǹkan yẹn ni mo ti kọ́ láti kékeré.